Ṣé o máa ń kọ lẹ́tà fún àwọn ènìyàn? Bẹ́ẹ̀ni, a máa ń kọ lẹ́tà fún àwọn ènìyàn lórísìírísìí. A sì lè fi lẹ́tà ránṣẹ́ láti orílẹ̀-èdè kan lọ sí orílẹ̀-èdè mìíràn. A lè fi lẹ́tà ránṣẹ́ láti orílẹ̀-èdè Nàìjíríà lọ sí orílẹ̀-èdè Togo, orílẹ̀-èdè Cameroon, orílẹ̀-èdè Niger, orílẹ̀-èdè Ghana, orílẹ̀-èdè Kenya àti àwọn orílẹ̀-èdè bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ní ilẹ̀ Áfríkà tí à ń pè ní ilẹ̀ aláwọ̀ dúdú. A sì tún lè fi lẹ́tà ránṣẹ́ láti orílẹ̀-èdè Nàìjíríà lọ sí orílẹ̀-èdè òkun níbi gbogbo ní àgbáyé. Àmọ́ ní ayé òde òní, ẹ̀rọ ìgbàlódé bí ẹ̀rọ kọ̀m̀pútà ó ti sọ ayé di ìrọ̀rùn nítorí wípé pẹ̀lú ẹ̀rọ ayárabíàṣá àti ẹ̀rọ kọ̀m̀pútà, a lè fi lẹ́tà ránṣẹ́ láti orílẹ̀-èdè Nàìjíríà lọ sí ibi gbogbo ní gbogbo àgbáyé ní ìsẹ́jú aya. Àwọn ẹ̀rọ ìgbàlódé yìí ó ti jẹ́ kí ǹkan rọrùn, ó sì jẹ́ kí a lè rán lẹ́tà ránṣẹ́ pẹ̀lú owó kékeré tí kò pọ̀ rárá. Pẹ̀lú gbogbo àwọn ǹkan wọ̀nyí, ayé ti rọrùn. Ní ayé òde òní, a sì lè fi lẹ́tà ránṣẹ́ lọ sí gbogbo ibikíbi èyí ta bá fẹ́ ránṣẹ́ lọ. Ayé ti rọrùn gidi gan ní ayé òde òní. Ó sì dára kí a máa mú àwọn ẹ̀rọ ayárabíàṣá yìí lò nítorí pé ó máa jẹ́ kí iṣẹ́ wa kí ó rọrùn lọ́nà kọ̀nà àti ní gbogbo ìgbà. Ta bá fi lẹ́tà ránṣẹ́ nínú ìsẹ́jú kan tàbí ìsẹ́jú méjì, yóò dé ibi tí a fẹ́ rán lọ ní kíákíá.

Ṣé e, o máa n kọ̀wé pẹ̀lú ọwọ́? Bẹ́ẹ̀ni a lè kọ̀wé pẹ̀lú ọwọ́. A lè fi kọ̀wé ránṣẹ́ sí gbogbo ènìyàn, pẹ̀lú ọwọ́ àti báírò àti àwọn èyí tí a ń pè ní pẹ́ńsù tàbí mákà. Ni ayé òde òní, o ti rọrùn gidigidi. A lè lo ẹ̀rọ alágbèéká wa, èyí tí a ń pè ní fóònù. A lè fi kọ̀wé, tí a bá sì fi kọ̀wé tán, a lè fi ránṣẹ́ sí ẹnikẹ́ni ní gbogbo àgbáyé. A sì tún lè lo ẹ̀rọ ayárabíàṣá, tí a ń pè ní kọ̀m̀pútà. A lè fi kọ̀wé, tí a bá sì fi kọ̀wé tán, a lè fi ránṣẹ́ sí ẹnikẹ́ni ní gbogbo àgbáyé. Àwọn ẹ̀rọ ìgbàlódé yìí, wọ́n ti jẹ́ kí ayé ó rọrùn lọ́nà gidigidi àti lọ́nà tí ó pò. Nítorí ìdí èyí, ó dára ká máa lo fóònù alágbèéká wa láti fi kọ̀wé. Ó sì tún dára kí a máa loo, ẹ̀rọ ayárabíàṣá wa láti fi kọ̀wé. Tí a bá sì fi kọ̀wé tán, a lè fi ìwé náà ránṣẹ́ sí ẹnikẹ́ni ní gbogbo àgbáyé. Kò bá jẹ́ irópù ni, àbí Kánádà, àbí Amẹ́ríkà, àbí Fransi, àbí ìlú mìíràn ní gbogbo àgbáyé. A lè fi àwọn lẹ́tà tí a ti kọ yìí, a lè fi ránṣẹ́ nínú èyí tí a ń pè ní ímeèlì. Nínú ẹ̀rọ bí ìṣẹ́jú kan tàbí ìṣẹ́jú méjì, àwọn ìwé tí a kọ yìí, yóò sì dé ibi tí a fẹ́ kó lọ. Nítorí ìdí èyí, ayé ti rọrùn gidigidi. Ayé sì ti rọrùn láti fi àwọn lẹ́tà yìí ránṣẹ́, sí ibikíbi tí a bá fẹ́ kí wọ́n lọ.

Ṣé o ti dúró lílo ẹ̀rọ ayárabíàṣá fún ọjọ́ kan rí? Rárá, nítorí wípé ẹ̀rọ ayárabíàṣá àti ẹ̀rọ alágbèéká, èyí tí à ń pè ní fóònù, ó jẹ́ àwọn ẹ̀rọ pàtàkì tí a máa ń fi ń ṣiṣẹ́ ní ojoojúmọ́, lóòrèkóòrè àti ní gbogbo ìgbà. Nítorí ìdí èyí, ojoojúmọ́ ni mo máa ń lo ẹ̀rọ ayárabíàṣá àti ẹ̀rọ fóònù alágbèéká mi láti fi ṣe iṣẹ́ àti láti fi bá àwọn oníbàárà mi sọ̀rọ̀ ní gbogbo àgbáyé; ní orílẹ̀-èdè Nàìjíríà àti ní orílẹ̀-èdè Ghana àti ní orílẹ̀-èdè Cameroon àti ní orílẹ̀-èdè Kenya àti ní orílẹ̀-èdè Ethiopia, Egypt àti Morocco ní gbogbo ilẹ̀ aláwọ̀ dúdú. Àwọn ẹ̀rọ ayárabíàṣá yìí ó jẹ́ kí iṣẹ́ mi kí ó rọrùn, ó sì tún jẹ́ kí iṣẹ́ mi kí ó yára kíkan láti ṣe gbogbo àwọn nǹkan tí a fẹ́ ṣe. Ó máa dára kí a máa lo àwọn ẹ̀rọ ayárabíàṣá yìí, nítorí pé wọ́n máa ń jẹ́ kí iṣẹ́ wa kí ó rọrùn ní gbogbo ìgbà àti lọ́nàkọ́ọ̀nà. Mo sì máa ń lo àwọn ẹ̀rọ yìí lójoojúmọ́ láti fi tẹ àtẹ̀ránsẹ́, èyí tí à ń pè ní ímeelì. Mo sì tún máa ń lò ó láti fi bá àwọn oníbàárà mi sọ̀rọ̀ ní èyí tí àwọn olóyìnbo ń pè ní fídíò call. Mo sì tún máa ń fi wo gbogbo àwọn nǹkan tí ó yẹ kí ń wò. Mo sì tún máa ń fi gbọ́ ìròyìn ní gbogbo ìgbà. Nítorí ìdí èyí, ẹ̀rọ ayárabíàṣá mi ó jẹ́ nǹkan tí mo máa ń lò ní ojoojúmọ́, láàárọ̀, lọ́sàn-án àti ní alẹ́. Nítorí wípé ó dára gidigidi láti máa lo gbogbo àwọn ẹ̀rọ yìí ní ojoojúmọ́ ayé.

Kí ni adùn tí o fẹ́ràn nínú ice cream? Wara didi jẹ́ ọtí elérìndòdò, èyí tí gbogbo ènìyàn máa ń mu. Ọmọdé lè mú, àgbàlagbà lè mú, ọkùnrin lè mú, obìnrin sì tún lè mú pẹ̀lú. Àmọ́ oríṣiríṣi ice cream ló wà. Oníkálukú sì ní èyí tí ó fẹ́ràn jùlọ. Oríṣiríṣi àwọn nǹkan tí elẹ́yìnbo ń pè ní flavor ice cream ló tún wà pẹ̀lú. Àwọn ẹlòmíràn fẹ́ràn èyí tí à ń pè ní sokolaiti wara didi. Àwọn ẹlòmíràn sì máa ń fẹ́ràn èyí tí à ń pè ní vanilla ice cream. Àwọn ẹlòmíràn sì máa ń fẹ́ràn èyí tí a tún ń pè ní strawberry ice cream. Oríṣiríṣi ice cream ló wà tí àwọn ènìyàn sì fẹ́ràn. Àmọ́ owó tí a fi ń ra náà ó ṣe pàtàkì. Nítorí wípé àwọn ice cream kan wọ́n, àwọn ice cream kan kò sì tún wọ́n. Àwọn èyí tó wọ́n yìí, òun ni ó ṣe ara lóore jùlọ. Nítorí wípé gbogbo èròjà rẹ̀ ó pé. Àwọn èyí tí ó sì tún wọ́n yìí, nígbà mìíràn àwọn èròjà wọn lè má pé. Àmọ́ gbogbo jùlọ ó yẹ kí a ṣọ́ra. Nítorí wípé àwọn ice cream kan wà tí ó máa ń dùn jù. Wara didi tó bá sì ti dùn jù o lè fa wàhálà sí ago ara wa. Nítorí ìdí èyí, ó dára láti máa lo wara didi àbí ká máa mú wara didi èyí tí ò bá dùn jù. Nítorí kó má ba à ba ago ara wa jẹ́. Èmi gẹ́gẹ́ bí ẹnìkan, mo fẹ́ràn kí ń máa mú wara didi mi tí ó bá ti tutù, tó bá sì ti dùn, àmọ́ kó rọra dùn níwọ̀nbà ni mo máa ń fẹ́ràn jùlọ.

Ṣé o mọ̀ bí a ti ń tún àwọn nǹkan ṣe? Bẹ́ẹ̀ ni, àwọn nǹkan wà ní oríṣiríṣi tí a máa ń tún ṣe. Àwọn bí ẹ̀rọ ìgbàlódé tí à ń lò ní ayé òde òní, àwọn bí ẹ̀rọ kọ̀m̀pútà, ẹ̀rọ fóònù, ẹ̀rọ grinding machine, ẹ̀rọ washing machine àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn ẹ̀rọ yìí tí a bá ti lò jù, ó máa ń nílò àtúnṣe lóòrèkóòrè èyí tí àwọn elẹ́yìnbo ń pè ní servicing. Nítorí ìdí èyí, ó dára kí a máa mójútó àwọn ẹ̀rọ yìí, ká sì máa tún wọn ṣe ní ìgbà tó bá tọ́ àti ní ìgbà tó bá yẹ. Nítorí ìdí èyí, mo máa ń tún àwọn ẹ̀rọ yìí ṣe ní gbogbo ìgbà tí a bá ti lò wọ́n tán. A ó tú palẹ̀, a ó sì nùnú, a ó sì wo gbogbo àwọn ẹ̀rọ tí ó bá yẹ kí a wò nínú wọn. Tí a bá ti ṣe eléyìí tán, a ó dè padà, a ó sì tún bẹ̀rẹ̀ iṣẹ́ lórí wọn. Àwọn ẹ̀rọ yìí mú ayé rọrùn. Nítorí ìdí èyí, ó yẹ kí a máa tún wọn ṣe tí wọ́n bá ti bàjẹ́. Àbí tí a bá rí pé wọ́n ti bàjẹ́ pátápátá, a lè ra ẹ̀rọ mìíràn ká sì tún máa lò ó. Tí a bá ti lò ó tán ká sì tún tún un ṣe ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tó yẹ. Nítorí wípé gbogbo àwọn ẹ̀rọ yìí ni ó dára, wọ́n sì ní àwọn iṣẹ́ tí wọ́n ń ṣe ní ojoojúmọ́ ayé wa. Nítorí ìdí èyí, ó dára gidigidi láti máa lo àwọn ẹ̀rọ ìgbàlódé wọ̀nyí láti fi ṣiṣẹ́ gbogbo iṣẹ́ tó yẹ ká ṣe ní àárọ̀, ọ̀sán àbí ní àṣálẹ́, ó yẹ ká máa tún ṣe. Àmọ́ tí a ò bá lè rí tún ṣe, a lè gbé fún àwọn tí wọ́n máa ń tún ṣe, a ó sì fún wọn ní owó díẹ̀ láti fi bá wa tún ṣe. Nítorí ìdí èyí, ó dára gidigidi ká máa tún àwọn nǹkan tí ó bá ti bàjẹ́ ṣe. Àmọ́ tí wọn ò bá ṣe é tún ṣe mọ́, a lè ra ẹ̀rọ mìíràn ká sì bẹ̀rẹ̀ sí ní máa lò wọ́n. Nítorí pé àwọn ẹ̀rọ ìgbàlódé ó dára gidigidi, ó sì tún mú kí ayé rọrùn fún gbogbo ènìyàn lọ́nàkọ̀nà àti ní gbogbo ìgbà.

Nígbà wo ni o kẹ́yìn ní àlà burúkú? Àlà jẹ́ ǹkan tí a máa ń ní ní gbogbo ìgbà tí a bá ti sùn. Yálà ní àárọ̀, ọ̀sán àbí ní alé. Tí a bá sì ti lá àwọn àlà yìí, ó dára kí a fi sínú àdúrà. Ó dára kí á gbàdúrà lórí àwọn àlà yìí. Nítorí wípé nígbà mìíràn àwọn àlà má ń wá sí ìmúṣẹ. Nítorí ìdí èyí tí a bá ti lá àwọn àlà yìí, ó yẹ kí a máa gbàdúrà lórí wọn kí àlà burúkú kó má ba wá sí ìmúṣẹ lórí ayé wá. Àlà jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì ní ilẹ̀ Yorùbá. Àlà jẹ́ ǹkan tí a máa ń fi sọ́nà. Ó sì jẹ́ ǹkan tó máa ń fún wa ní àǹfààní láti mú àwọn ǹkan ká gbe yẹ̀wo lọ́nà tó tọ́ àti lọ́nà tó yẹ. Nítorí ìdí èyí, a ò gbudọ̀ fi àlà ṣeré rárá. Nítorí wípé àlà jẹ́ ǹkan tí elédùmarè máa ń fi ń bá wa sọ̀rọ̀ ní ọ̀nà tí a lè tètè gbọ́. Nítorí ìdí èyí àlà jẹ́ ǹkan tí a gbudọ̀ mú ní ọ̀kúnkúndùn, pàápàá jùlọ ní orílẹ̀èdè Yorùbá. Nítorí wípé àlà máa ń ní ìtumọ̀ ní ọ̀pọ̀ ìgbà. Nígbà mìíràn sì ni àlà ò kí ń ní ìtumọ̀. Àlà lè jẹ́ or àbí kó wá nítorí àwọn ǹkan tí a ti ṣe ní alẹ́ kí a tó sùn. Nígbà mìíràn àlà máa ń wá nípasẹ̀ àwọn eré móhùnmáwòrán tí a bá wò àbí ọ̀rọ̀ tí a bá sọ àbí ìwé tí a bá kà kí a tó sùn. Nígbà mìíràn àlà máa wá láìṣẹ́ wipé ọlọ́run ló fi ránṣẹ́ sí wa. Ó máa ń wá nípasẹ̀ àwọn ǹkan tí a bá ṣe nígbà mìíràn kí a tó sùn.

Báwo ni o ṣe máa ń ṣe àyẹ̀wò àbí báwo ni o ṣe máa ń yan àwọn alábàáṣiṣẹ́pọ̀ rẹ? Àwọn alábàáṣiṣẹ́pọ̀ jẹ́ àwọn ẹni tí àjọ máa ń ṣiṣẹ́pọ̀ ní ọ̀soosẹ̀ tàbí oṣooṣù tàbí ní ọdọọdún láti mú kí iṣẹ́ kí ó yára àti láti tẹ àwọn iṣẹ́ wa síwájú. Alábàáṣiṣẹ́pọ̀ a máa jẹ́ kí iṣẹ́ lọ dédé bó ṣe yẹ kó jẹ́. A sì lè gba àwọn alábàáṣiṣẹ́pọ̀ ṣi iṣẹ́ ní àtorí ẹ̀rọ ayélujára, èyí tí àwọn eléyìíbo ń pè ní íńtánẹ́ẹ̀tì. Tí wọ́n bá ti fi ìwé wọn ránṣẹ́ tí à ń pè sí CV, a ó sì wo àwọn ìwé yìí ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ láfi mọ àwọn alábàáṣiṣẹ́pọ̀ èyí tí a ó gbà sí ẹnu iṣẹ́. Tí a bá ti mọ àwọn alábàáṣiṣẹ́pọ̀ yìí tán, a ó ṣe àyẹ̀wò fún wọn láti rí i dájú wípé wọ́n yẹ gé láti bá wa ṣe àwọn iṣẹ́ wọ̀nyí. Tí a bá ti ṣe àyẹ̀wò tán, a ó sì gbà wọ́n sí ẹnu iṣẹ́ láti bẹ̀rẹ̀ iṣẹ́ wọn. Tó bá sì ti bẹ̀rẹ̀ iṣẹ́, oṣooṣù tàbí ọ̀sẹ̀ẹ̀sẹ̀ tàbí ọdọọdún ni wọ́n ó máa gba owó oṣù wọn. Àwọn alábàáṣiṣẹ́pọ̀ ó ní fi ṣe pẹ̀lú bí ilé iṣẹ́ bá ṣe tóbi sí. Alábàáṣiṣẹ́pọ̀ tí ilé iṣẹ́ bá tóbi, wọ́n lè máa ń pọ̀ bí márùn ún mẹ́wàá àbí ju bẹ́ẹ̀ lọ. Ó dára kí a ní àwọn alábàáṣiṣẹ́pọ̀ tí wọ́n ní òótọ́, tí wọ́n sì lè bá wa ṣe gbogbo àwọn iṣẹ́ yìí. Oríṣìíríṣìí ìwà ni a sì tún máa ń yẹ̀wò láàárín àwọn alábàáṣiṣẹ́ wa kí a lè rí i dájú wípé wọ́n kójú òṣùwọ̀n, wọ́n sì ní ìwà rere láti lè bá wa ṣiṣẹ́ papọ̀. Wọ́n sì ní òótọ́, ìwà ìrẹ̀lẹ̀ àti kò sí ìgbéraga ní ẹnu iṣẹ́. Nítorí tí ìgbéraga bá wà ní ẹnu iṣẹ́, iṣẹ́ ò ní lè lọ dédé bó ṣe yẹ kó lọ.

Nígbàwo ni o kẹ́yìn láti kọ́ ẹ̀kọ́ tuntun àbí ìgbàwo ni o gbé àwọn ẹ̀kọ́ tuntun wò ní ibi iṣẹ́ rẹ? Ẹ̀kọ́ tuntun jẹ́ àwọn nǹkan tí a gbudọ̀ máa kọ́ lóòrèkóòrè ní ẹnu iṣẹ́ wa láti lè tẹ iṣẹ́ wa síwájú ní ọ̀nà tó dára àti ní ọ̀nà ìgbàlódé. Oríṣiiríṣii àwọn ìmọ̀ tuntun ló wà ní ayé òde òní, pàápàá jù lọ àwọn ìmọ̀ nípa ẹ̀rọ kọ̀m̀pútà, àwọn ìmọ̀ nípa ẹ̀rọ bí a ṣe lè fi nǹkan so wọ́pọ̀ láti jẹ́ kí ibi iṣẹ́ wa kí ó lọ síwájú kí ó sì ní ìtẹ̀síwájú. Oríṣiríṣi àwọn ẹ̀kọ́ ni ó wà ní ayé òde òní tí a lè kọ́ láti orí ẹ̀rọ ayélujára láti fi lè tẹ iṣẹ́ wa síwájú. Ó sì dára gidigidi àti ní ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà kí a máa kọ́ àwọn ẹ̀kọ́ wọ̀nyí láti lè tẹ iṣẹ́ wa síwájú. Àwọn ẹ̀kọ́ tuntun yìí ó wà ní oríṣiiríṣii ẹ̀kọ́ nípa ìmọ̀ ẹ̀rọ, ẹ̀kọ́ nípa ìmọ̀ sáyẹ̀nsì, ẹ̀kọ́ nípa ìmọ̀ tẹkinọ́lọ́jì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ó dára kí a máa kọ́ àwọn ẹ̀kọ́ wọ̀nyí nítorí wípé gbogbo àwọn alábàáṣiṣẹ́pọ̀ èyí tí a ó gbà sí ẹnu iṣẹ́ ní ayé òde òní, wọ́n gbudọ̀ ní àwọn ẹ̀kọ́ wọ̀nyí kí iṣẹ́ wa kó ba lè lọ dédé, kí iṣẹ́ wa kó ba sì lè rọrùn. Láìní àwọn ẹ̀kọ́ yìí iṣẹ́ ò ní lọ dédé nítorí wípé ayé ti yí ìmọ̀ ẹ̀rọ àti ìmọ̀ kọ̀m̀pútà ọ n ni àwọn ènìyàn fi ń ṣiṣẹ́ jù ní ayé òde òní. Nítorí ìdí èyí àwa náà gbudọ̀ mọ̀ gbogbo àwọn ìmọ̀ ẹ̀kọ́ tuntun wọ̀nyí láti lè mú kí iṣẹ́ wa kí ó lọ bí ó ṣe yẹ kó lọ. Gbogbo àwọn ẹ̀kọ́ yìí a sì lè kọ́ wọn ní ilé ìwé tàbí ká kọ́ wọn ní orí ẹ̀rọ ayélujára ní ìgbà tó bá wù wá ní ìgbà tó sì rọrùn ni a lè fi kọ́ gbogbo àwọn ẹ̀kọ́ wọ̀nyí.

Nígbà wo ni o kẹ́yìn rin ìrìn àjò fún isẹ́? Àbí nígbà wo ni o kẹ́yìn rin ìrìn àjò tí àwọn ọ̀gá rẹ rán ẹ lọ ní ẹnu isẹ́ láti fi lọ kọ́ ẹ̀kọ́ titun tàbí ìmọ̀ tuntun? Àwọn ìrìn àjò láti kọ́ ẹ̀kọ́ tuntun yìí, ó ní fi ṣe pẹ̀lú iṣẹ́ tí a bá n ṣe. Ìrìn àjò fún ẹ̀kọ́ tuntun ó dára gidigidi lọ́pọ̀lọpọ̀ nítorí wípé láti lọ kọ́ ẹ̀kọ́ tuntun àti ìmọ̀ tuntun láti fi lè mú ilé iṣẹ́ ní ìlọsíwájú. Èyí tí àwọn ẹlẹ́yìnbo máa ń pè ní study leave. Ó dára kí ilé iṣẹ́ máa rán àwọn òṣìṣẹ́ wọn jáde láti rin ìrìn àjò yìí. Ó dára kí àwọn ilé iṣẹ́ máa rán àwọn òṣìṣẹ́ bí méjì tàbí mẹ́ta jáde ní ọdọdún láti fi lọ kọ́ àwọn ẹ̀kọ́ tuntun nínú ìrìn àjò wọn tí ó lè mú kí iṣẹ́ lọ síwájú sí i. Tí ilé iṣẹ́ bá wà ní ojú kan kò dára, nítorí wípé ilé iṣẹ́ náà ó lè padà bàjẹ́. Nítorí ìdí èyí, àwọn ẹ̀kọ́ tuntun àti ìmọ̀ tuntun nípa ìmọ̀ ẹ̀rọ ó ṣe pàtàkì. Ó sì yẹ kí gbogbo àwọn ilé iṣẹ́ kí wọ́n máa rán àwọn òṣìṣẹ́ wọn jáde ní ẹ̀ẹ̀mẹjì lọ́dún tàbí ní ẹ̀ẹ̀mẹ́ta lọ́dún. Ìgbà mìíràn ó lè jẹ́ ní ẹ̀ẹ̀mẹ́rìn lọ́dún láti rán àwọn òṣìṣẹ́ tí ó bá ka ojú òṣùnwon jáde lọ sí ìlú bo mi kí wọ́n lè lọ kọ́ ẹ̀kọ́ nípa ìmọ̀ ẹ̀rọ àti nípa ìmọ̀ ojúlówó ayé òde òní tí ó lè tẹ ilé iṣẹ́ lọ síwájú. Nítorí wípé ilé iṣẹ́ tí ó bá wà ní ojú kan, ilé iṣẹ́ bẹ́ẹ̀ kò ní dàgbà, kò sì ní gbòòrò sí i. Nítorí ìdí èyí, gbogbo àwọn ìrìn àjò wọ̀nyí àti àwọn ẹ̀kọ́ wọ̀nyí ó dára lọ́pọ̀lọpọ̀ kí a sì máa ṣe wọ́n.

Ṣé o mọ̀ bí a ti ń dá ọkọ̀ dúró ní ìdojúkojú? Bẹ́ẹ̀ni, àwọn ẹ̀kọ́ tí ó yẹ kí ènìyàn ní ni bí a ti ń rìn ní ojú pópó, bí a ti ń rìn ní ojú ọ̀nà tí ọkọ̀ bá pọ̀, èyí tí àwọn eléyìbó ń pè ní tirafiki. Nítorí wípé àwọn ẹ̀kọ́ yìí yóò lè jẹ́ kí ènìyàn mọ̀ bí a ti lè ṣe ní ojú pópó. Tí ọkọ̀ bá pọ̀ jù ní ojú pópó, a máa ń dúró fún ọkọ̀ láti kọjá. Nígbà tí àwọn ọkọ̀ bá kọjá tán ni ènìyàn ó ṣẹ̀ṣẹ̀ kọjá. Àwọn ẹ̀kọ́ yìí wà ní oríṣìíríṣìí, àwọn àmin àti àpẹẹrẹ sì máa ń wà ní ojú ọ̀nà tí a lè fi mọ̀ bá ò ṣe ṣe ní ojú pópó kí ìjàmbá ọkọ̀ má bàá ṣẹlẹ̀. Nítorí ìjàmbá ọkọ̀ ni a fi máa ń fi àwọn àmìn sí ojú pópó ní gbogbo ọ̀nà kí a bá lè kọjá.

Àwọn àṣà àti ìṣe wo ni àwọn ẹbí máa ń ṣe ní orílè èdè Yorùbá? Oríṣiríṣi àṣà àti ìṣe ni ó wà káàkiri ní gbogbo àgbáyé. Oríṣiríṣi àwọn àṣà àti ìṣe ni ó sì wà ní ilẹ̀ aláwọ̀ dúdú. Oríṣiríṣi àṣà àti ìṣe ni ó wà ní orílè èdè Nàìjíríà. Pàápàá jùlọ gbogbo èdè àti ẹ̀yà wọ́n ní àwọn àṣà tiwọn èyí tí wọ́n máa ń ṣe ní gbogbo agbègbè wọn. Ní ilẹ̀ Yorùbá àwọn àṣà àti ìṣe wà tí a máa ń ṣe. Àwọn àṣà ọmọlúàbí òun náà wà. Àwọn àṣà tí a máa ń ṣe ní ìlú náà wà bíi kí a kí èèyàn ní òwúrọ̀. Ó jẹ́ àṣà àti ìṣe tí àwọn ọmọ Yorùbá mú ní ọ̀kúnkúndùn àti kí a sì sin Ọlọ́run. Ó tún jẹ́ àwọn àṣà tí wọ́n máa ń ṣe. Gẹ́gẹ́ bí àwọn ìlú tí wọ́n ti máa ń dàkọ, àwọn àṣà àti ìṣe wọn pọ̀ ní oríṣiríṣi. Àwọn ẹlòmíràn máa ń ṣe ọdún iṣu tàbí ọdún àgbàdo ní àárín àwọn àgbẹ̀. Àwọn àṣà àti ìṣe yìí ó máa ń kó àwọn ènìyàn mọ́ra ó sì máa ń jẹ́ kí wọ́n mọra wọn kí wọ́n sì gbé papọ̀ ní àlàáfíà àti ìrọ̀rùn. Oríṣiríṣi àṣà ló wà pẹ̀lú èdè ní ilẹ̀ adúláwọ̀ ní Nàìjíríà. Àwọn àṣà yìí ó máa ń jẹ́ kí ìrẹ́pọ̀ wà ní àwùjọ ó sì máa ń jẹ́ kí àwọn ènìyàn gbé papọ̀ ní ìgbésí ayé àlàáfíà. Àwọn Yorùbá ní àṣà tí ó pọ̀ ní ọ̀pọ̀lọpọ̀. Wọ́n sì ní àwọn àṣà ọmọlúàbí tí ó pọ̀. Àwọn èdè tó sì kù náà, àwọn náà ní àwọn àṣà àti ìṣe wọn, èyí tí wọ́n máa ń ṣe ní gbogbo ìgbà. Àwọn Igbo ní àṣà àti ìṣe, àwọn Hausa ní àṣà àti ìṣe, àwọn Fulani àti àwọn Tapa àwọn náà ní àṣà àti ìṣe wọn, èyí tí wọ́n máa ń ṣe ní gbogbo ìgbà. Àwọn àṣà mìíràn wà tí wọ́n máa ń ṣe bíi ẹ̀kan lọ́dun àbí ẹmẹjì lọ́dun láti fi bọ àwọn òrìṣà wọn. Nílẹ̀ Nàìjíríà a fẹ́ràn ká máa ṣe àwọn ọdún yìí nítorí wípé àwọn ọdún yìí ó máa ń kó àwọn ènìyàn jọ wọ́n sì máa ń jẹ́ kí àwọn mọ̀lẹ́bí gbé papọ̀ ní àlàáfíà àti pẹ̀lú ìrọ̀rùn. So àwọn ìṣe yìí ó dára púpọ̀ lọ́pọ̀lọpọ̀.

Ní ayé àtijọ́ oríṣiríṣi àwọn ẹranko ni wọ́n máa ń lò láti fi kó ẹrù. Wọ́n máa ń lo kẹ́tẹ́kẹ́tẹ́, wọ́n máa ń lo ẹṣin, wọ́n máa ń lo ràǹkúnmí àti àwọn ẹranko tókù bíi màlúù fi kó ẹrù láti oko wá sí ilé àbí láti ilé lọ sí oko àbí láti inú ìlú lọ sí ọjà láti lọ ta ọjà. Àmọ́ ní ayé òde òní, àwọn ènìyàn ò lo ẹranko láti fi kó àwọn ẹrù mọ́. Wọ́n máa ń lo àwọn ọkọ̀ láti fi kó ẹrù láti oko lọ sí ilé àbí láti ilé lọ sí oko. Àbí wọ́n sì máa ń fi ọkọ̀ kó àwọn ǹkan oko láti oko lọ sí ọjà láti lọ tà wọ́n. Ọkọ̀ ni wọ́n máa ń lò ní ayé òde òní jù. Àmọ́ tí a bá fẹ́ kó ẹrù láti orílẹ̀ èdè kan lọ sí orílẹ̀ èdè mìíràn, wọ́n máa ń lo ọkọ̀ òfurufú. Ta bá tún fẹ́ kó ọkọ̀ àbí àwọn ẹrù tí ó wúwo láti orílẹ̀ èdè kan lọ sí orílẹ̀ èdè mìíràn, wọ́n máa ń lo ọkọ̀ ojú omi tàbí kí wọ́n lo ọkọ̀ ojú irin tí ẹrù náà bá wúwo tí ó sì tóbi lọ́pọ̀lọ́pọ̀. Oríṣiríṣi àwọn ǹkan ni wà á lè lò ní ayé òde òní láti fi kó ẹrù láti ìlú kan lọ sí ibòmíràn. A máa ń lo ọkọ̀ òfurufú, wọ́n máa ń lo ọkọ̀ ojú omi, wọ́n sì tún máa ń lo ọkọ̀ ojú irin láti fi kó gbogbo àwọn ẹrù èyí tí ó bá wúwo láti ìlú kan lọ sí ìlú ibòmíràn. A sì tún lè gun àwọn ọkọ̀ wọ̀nyí láti lè rí dájú wípé àwọn ẹrù tí à ń kó ó ń lọ sí ibi tí a fẹ́ kó lọ. Nítorí wípé àwọn ẹrù lè sọnù ní ojú ọ̀nà. Nítorí ìdí èyí, ó dára kí a máa gun àwọn ọkọ̀ yìí láti lè fi ojú tó gbogbo àwọn ẹrù wa kí ó má bá sọnù ní ojú ọ̀nà kí wọ́n sì má bá jigbe. Ó dára kí a má fojú tó gbogbo àwọn ẹrù wọ̀nyí kí a lè rí dájú wípé wọ́n dé ibi tí a fẹ́ ka lọ.

Ṣé o mọ̀ bí a ti ń ṣe ìrànlọ́wọ́ fún àwọn ẹni kejì? Ó dára kí á máa ṣe ìrànlọ́wọ́ ní gbogbo ọjọ́ ayé wa ní ibikíbi tí a bá ti bá ara wa. Kò bá ṣe ni àárín mọ̀lẹ́bí tàbí àárín àwọn ọ̀rẹ́, kò bá ṣe àárín àwọn alábàáṣiṣẹ́pọ̀ wa tàbí àwọn àárín ojúlùmọ̀ tàbí ní ilé ìwé. Gbogbo ibikíbi tí a bá ti bá ara wa ló yẹ kí á máa ṣe ìrànlọ́wọ́ bí agbára wa bá ti mọ̀. Nítorí wípé àwọn òfin yìí ni Ọlọ́run fi kalẹ̀ fún wa, ó sì fi ìlànà àti ìṣekalẹ̀ láti máa ṣe ìrànlọ́wọ́ fún àwọn ẹni kejì wa. Nítorí wípé ìrànlọ́wọ́ dára lọ́pọ̀lọpọ̀, ìrànlọ́wọ́ dára gidigidi. Ó sì dára kí á máa ṣe ìrànlọ́wọ́ nítorí wípé ìwé mímọ́ fi kọ́ wa láti máa ṣe ìrànlọ́wọ́ fún àwọn ọmọ ẹni kejì wa. Kí á fún aláìní, kí á fún opó, kí á fún àwọn ọmọ tí ò ní ìyá àbí àwọn ọmọ tí ò ní bàbá. Ni nǹkan, ó dára gidigidi láti lè gba ìbùkún ní ọ̀dọ̀ Ọlọ́run kí Ọlọ́run kí Ó sì lè bùkún àwa náà. Nítorí ìdí èyí, ìrànlọ́wọ́ ṣe pàtàkì fún ènìyàn. Ó sì dára láti máa ṣe ìrànlọ́wọ́ fún ọmọ ẹni kejì wa bí agbára wa bá ṣe mọ̀. Àmọ́ kí a má ṣe ju agbára wa lọ, nítorí wípé ìrànlọ́wọ́ tí ó bá ti ní ìkùnsínú kò ní ìbùkún mọ́. Ìrànlọ́wọ́ tí a bá fi agbára káká ṣe kò ní ìbùkún ní ọ̀dọ̀ Ọlọ́run. Nítorí ìdí èyí, ó dára láti máa ṣe ìrànlọ́wọ́ bí agbára wa bá ṣe mọ̀. Kò i ṣe dandan ní ká ṣe èyí tí yóò ju agbára wa lọ. Àmọ́ kí á ṣe e bí ó ṣe tọ́ àti bí ó ti yẹ kí Olúwa kó ba lè bùkún wa ní ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà. Ó dára kí á máa ṣe ìrànlọ́wọ́ bí a bá ṣe ń gbé ilé ayé ní gbogbo ọjọ́ wa. Láàárín ọ̀rẹ́, láàárín àwọn ará, láàárín àwọn alábàáṣiṣẹ́pọ̀ wa, láàárín ìbátan àbí ní ilé ìwé, ní gbogbo ibikíbi tí a bá ti bá ara wa ló ti yẹ kí á máa ṣe ìrànlọ́wọ́ kí Ọlọ́run kí ó ba lè bùkún wa rọ́pò.

Nígbà wo ni o kẹ́yìn sùn? Àwọn onímọ̀ ìjìnlẹ̀, àwọn onímọ̀ ẹ̀rọ àti àwọn onímọ̀ sáyẹ́ǹsì àti àwọn onímọ̀ ogun èyìǹbó ní oríṣìíríṣìí ní gbogbo ayé ló ti fi ìdí rẹ̀ múlẹ̀ tí wọ́n ṣì sọ wí pé ó dára kí a máa sùn ní ojoojúmọ́. Ó ti ẹ̀ wá pọ̀jù bí wákàtí márùn sí mẹ́fà ló fi yẹ kí ènìyàn fi sùn tàbí kí ó sinmi ní ojoojúmọ́ nítorí kí ara bá lè ṣiṣẹ́ dáadáa àti kí ara bá lè jí pépé. Nítorí wípé tí a bá ṣiṣẹ́ ní àti àárọ̀ títí di ọ̀sán, ìrọ̀lẹ́ àti alẹ́ tí a ò bá sì sinmi, ìgbà tí ó bá fi di ọjọ́ kejì ara lè má gbe dáadáa mọ́ àbí kí ara máa ròyàn. Nítorí ìdí èyí, wọ́n sọ wípé ó dára, ó sì dájú wípé kí ènìyàn sùn àbí kí ó sinmi ó dára ní ọ̀pọ̀lọpọ̀ kí ara bá lè jí pépé. Àwọn onímọ̀ èyìǹbó wọ́n fi yẹ wá wípé ọ̀run ní iṣẹ́ tí ó ń ṣe ní àgọ ara. Olúwa tó dá wa náà sì sọ wípé kí a máa sùn kí a máa sinmi tí a bá ti parí iṣẹ́ òjọ́ wa. Nítorí ìdí èyí, kí a sùn ní ọ̀sán tàbí ní alẹ́ tí a bá ti parí iṣẹ́ ó dára lọ́pọ̀lọpọ̀ kí ara wa bá lè jí pépé kí a bá lè má ṣáìsùn. Nítorí wípé tí a bá ṣiṣẹ́ ní gbogbo ọjọ́ ayé wa ní gbogbo ọ̀sẹ̀ ní àárọ̀, ọ̀sán àti alẹ́ tí a ò bá sì sinmi, ó lè fa àárẹ̀ sí àgọ ara wa ní ọ̀nà tí a ò tilẹ̀ rò tẹ́lẹ̀. Áá wa máà ná àwọn owó tí ò yẹ ká ná. Àmọ́ tí a bá ti sinmi gbogbo wàhálà tí a bá ṣe láti àárọ̀ títí di ọ̀sán àti títí di ìrọ̀lẹ́ àbí alẹ́ tí a bá ti sinmi ara ó sì bọ̀ sípò, a ó sì lè rí ara wa gbé nígbà tí ó bá di àárọ̀ kùtùkùtù ọjọ́ kejì. Nítorí ìdí èyí, ó dára láti máa sùn àbí láti máa sinmi ní ọ̀sán àbí alẹ́ tí a bá ti parí iṣẹ́ òjọ́ wa tí a bá sì ti délé, tí a bá ti jẹun tí a bá ti wẹ̀ ó dára kí a máa sinmi ní gbogbo ìgbà.

Ìrọ̀rí mélòó ni o máa ń lò? Bí a ṣe sọ ní àkọ́kọ́ wípé ó dára kí ènìyàn má a sinmi àbí kí ó má a sùn ní ọ̀sán tàbí ìrọ̀lẹ́. Àwọn ohun èròjà tí ó lè mú kí ènìyàn tètè sùn, àwọn ni ìrọ̀rí tí a má ń lò ní orí ìbùsùn. Oríṣìíríṣìí ìrọ̀rí ni ó wà. Àwọn ìrọ̀rí tí a lè rà ní ọjà lásán wà. Àwọn ìrọ̀rí tí wọ́n má ń fi kòkó ṣe náà wà. Àwọn ìrọ̀rí tí wọ́n má ń fi ìyẹ́ adìẹ ṣe wà. Àwọn ìrọ̀rí tí wọ́n má ń fi fùkẹ̀fùkẹ̀ ṣe wà. Àwọn ìrọ̀rí tí wọ́n má ń fi òwú náà ṣe wà. Àwọn ìrọ̀rí tí wọ́n má ń fi aṣọ ṣe wà. Oríṣìíríṣìí ìrọ̀rí, òun ni a lè lò kí a lè rí oorun sùn dáadáa. Ó sì dára kí a máa ra tí àwọn dókítà wa bá sọ wípé kí a ra irú àwọn ìrọ̀rí yẹn. Nítorí ìdí èyí ó dára lọ́pọ̀lọpọ̀ láti máa gbọ́rọ̀ sí.

Kí ni àwọn nǹkan tí o máa ń ṣe ní alaalẹ́ àbí lọ́sàn-án àbí ní àárọ̀ kí o tó lọ sùn? Oríṣiríṣi àwọn nǹkan ni ènìyàn máa ń ṣe kí wọ́n tó sùn. Àwọn ẹlòmíràn fẹ́ràn kí wọ́n máa wo eré móhùnmáwòrán tí a ń pè ní fíìmù. Àwọn ẹlòmíràn sì fẹ́ràn kí wọ́n máa jẹun. Àwọn ẹlòmíràn fẹ́ràn kí wọ́n máa wo ẹ̀rọ ayára bí àṣá wọn. Àwọn ẹlòmíràn sì fẹ́ràn kí wọ́n máa wo ẹ̀rọ alágbèéká wọ̀nyí tí a ń pè ní fóònù. Àwọn ẹlòmíràn fẹ́ràn kí wọ́n máa wẹ̀ kí wọ́n tó sùn. Oríṣiríṣi àwọn nǹkan ló wà tí ènìyàn le ṣe kí ó tó sùn. Àwọn ẹlòmíràn fẹ́ràn kí wọ́n máa gbá géèmù. Ẹlòmíràn fẹ́ràn kí ó máa pe ọ̀rẹ́ rẹ̀. Ẹlòmíràn fẹ́ràn kí ó máa pe ìyàwó rẹ̀. Ẹlòmíràn fẹ́ràn kí ó máa pe ọkọ rẹ̀. Àwọn ẹlòmíràn sì fẹ́ràn kí wọ́n máa bá àwọn ọmọ wọn ṣeré ní gbogbo ìgbà kí wọ́n tó sùn. Ó dára kí ènìyàn máa ṣe nǹkan tàbí méjì kí ó tó sùn nítorí wípé yóò le sun ọ̀run dáradára. Àmọ́, pàápàá jùlọ ó dára kí ènìyàn máa wẹ̀ kí ó tó sùn nítorí wípé tí a bá wẹ̀ kí a tó sùn, yóò jẹ́ kí ara jí pépé, yóò sì jẹ́ kí ènìyàn rí ọ̀run sùn dáradára láti alẹ́ títí di òwúrọ̀ ọjọ́ kejì. Gbogbo wákàtí tí a fi ń sùn ó gbọdọ̀ wà láàárín bí i wákàtí márùn-ún, mẹ́fà àbí méje kí gbogbo ará ba lè bọ̀ sípò kí a tó lọ ibi iṣẹ́ wa ní àárọ̀ ọjọ́ kejì. Ó dára gidigidi kí ènìyàn máa sùn ní àsìkò tó yẹ. Tí a bá sùn níbi ago kan òru ta bá sì jí níbi ago mẹ́fà ìdájí, orí lè máa fọ́yàn. Ẹ̀yàn sì lè má ri àwọn iṣẹ́ tó yẹ kó ṣe dáadáa nítorí pé kò rí ọ̀run sùn ní òru. Nítorí ìdí èyí, ó dára kí ènìyàn máa sùn ní àkókò tó tọ́ àti ní àkókò tó yẹ kí a má ba à ní áìsàn bí orí fífọ́ ní ago ara wa. Ọ̀run dára ní ara lọ́pọ̀lọpọ̀. Ó sì máa ń jẹ́ kí gbogbo àwọn èròjà ara kí ó ṣiṣẹ́ bó ṣe yẹ kó ṣiṣẹ́. Ó sì máa ń jẹ́ kí a wà ní àlàáfíà àti ní ìrẹ́pọ̀ pẹ̀lú ara wa àti pẹ̀lú àwọn alábàágbé wa gbogbo. Ọ̀run dára. Nítorí ìdí èyí, ó dára kí á máa sùn bóyá ní ọ̀sán tàbí ní alẹ́ àti ní òru.

Ṣé o máa ń dé gbogbo ibi tí o bá fẹ́ lọ, bóyá church àbí ilé ìjọsìn àbí ilé ìwé àbí ní ibi iṣẹ́ ní àkókò tí ó yẹ kí o dé bẹ? Bẹ́ẹ̀ni, ó dára kí á máa dé gbogbo ibi tí a bá fẹ́ lọ yálà ilé ìjọsìn tàbí ilé ìwé tàbí ilé òògùn tàbí ibi iṣẹ́ tàbí ọjà tàbí gbogbo ibikíbi tí a bá fẹ́ lọ. Ó dára kí a máa dé bẹ ní àkókò. Ó dára kí a ní ìwà àti ìṣe kí a máa dé gbogbo ibi tí a bá fẹ́ lọ ní àkókò àti ní àkókò tó yẹ. Nítorí wípé ìwà yìí yóò jẹ́ kí àwọn ènìyàn kí wón rí wa gẹ́gẹ́ bí ẹni tí ó ní lári àti ẹni tí ó mọ nǹkan tí ó ń ṣe. Nítorí wípé tí a ò bá tètè máa lọ sí ibi tí a bá fẹ́ lọ ní àkókò, àwọn ènìyàn yóò rí wa bí ẹni tí ò ní nǹkan ṣe àti ẹni tí ò lè mú àdéhùn ṣẹ. Nítorí ìdí èyí, tí a bá ń lọ sí ilé ìjọsìn, ó yẹ kí a máa tètè dé bẹ. Tí a bá ń lọ sí ilé ìwé, ó yẹ kí a máa tètè dé bẹ. Tí a bá ń lọ sí ọjà láti lọ dá àwọn oníbàárà wa lóhùn, ó yẹ kí a máa tètè dé bẹ. Tí a bá ń lọ sí gbogbo ibi tí a fẹ́ lọ, bóyá ilé òògùn ni, ó yẹ kí a máa tètè dé bẹ kí a bá lè rí àwọn dókítà tí a fẹ́ rí ní ojú ọjọ́ kí a lè tètè padà sílé láti lọ sinmi. Ó dára kí a máa pa àkókò mọ̀. Páápàá jùlọ tí a bá ń lọ sí ilé ìwé láti lọ ṣe ìdánwò àbí tí a bá ń lọ sí ilé ìwé láti lọ gba oríṣiríṣi ẹ̀kọ́ láti ọ̀dọ̀ àwọn ọ̀gá wa, ó dára kí a máa tètè dé bẹ. Nítorí wípé tí a ò bá tètè dé bẹ, a lè pàdánù àyẹ̀wò yẹn. A ó sì ní ìjákulẹ̀ ní inú àwọn ẹ̀kọ́ wọ̀nyí. Nítorí ìdí èyí ká máa fi àkókò ṣeré rárá. Ká sì máa tètè lọ sí gbogbo ibi tí a bá fẹ́ lọ ní àkókò tó tọ́ àti ní àkókò tó yẹ. Páápàá jùlọ tí a bá fẹ́ lọ sọ́dọ̀ àwọn ọ̀rẹ́ wá pẹ̀lú, ó yẹ kí a máa pa àkókò mọ̀ kí a máa dé bẹ ní àkókò tó tọ́ àti ní àkókò tó yẹ kí àwọn ènìyàn bá lè rí wa bí ẹni tí ó ní lári àti ẹni tí ó máa ń pa àdéhùn mọ̀. Gbogbo ilé yìí, ó dára ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà kí a máa pa àkókò mọ̀ bó ti tọ́ àti bó ti yẹ.